Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná mi jẹ́ ohun tó ṣe pàtàkì láti máa tọ́jú. Nínú èékánná mi ó ṣe kókó o ṣe pàtàkì àti wípé gígé èékánná mi tó bá ti ń gùn ju bó ṣe yẹ lọ ó ṣe kókó o ṣe pàtàkì. So dáa kí má ba má fi èékánná tó dá kí má fi jẹun àbí kí má fi ṣe ohun tó dá kó má fa àìsàn sí mi láyà.

Ṣé o ní ètò láti fẹ́ láti fa iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ètò láti fa Mo ní ètò láti fa iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí pé mo lè lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́. Mo lè lọ sí ìlú mìíràn láti dá iṣẹ́ mi sílẹ̀ síbẹ̀ tí àyè bá yọ. Mo lè wá àyè àti lọ sí ìlú mìíràn láti dá iṣẹ́. Bẹ́ẹ̀ ni, mo ní ètò láti fa iṣẹ́, iṣẹ́ mi lọ sí ìlú mìíràn.